Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ìrẹsì. Rice ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ àti ẹ̀wà. Rice ati ewa ni mo fẹ́ràn jù lọ pẹ̀lú ata díndín tí ẹja bá wà ńbẹ, ó si le je ẹyin àbí tọkí. Mo si tun fẹ́ràn tea kí í ti wà ńbẹ tí gbígbóná àbí tútù kí eyan fi tẹ̀ẹ́. Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni.

Wọ́n á ṣètò àwọn iṣẹ́ àkànṣe according to gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣẹ́ kókó sí, ṣé wọ́n ṣètò wọn. Ẹ̀yin tí mo máa ya tábìl, mo máa ya tébù fún, tí iṣẹ́ tó báa kọ́kọ́ ṣe kókó ni màá kọ́ bẹ̀rẹ̀. Mo máa ṣe pàtàkì si ni màá ṣe bẹ̀rẹ̀. Ẹ̀yin tí mo bá rí pé kò ní gbá mi lásìkò tó pọ̀, òun ni màá ṣe last. Ẹ̀yin tí mọ́ mò má gbá mi lásìkò, tó wọ́n á pẹ́, òhùn ló, òun ló fẹ́ ṣòro jù, màá kọ́kọ́ ṣe, láà màá le tẹ̀ wá solution sí. Mo yóò máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe ni.

Mọ́ máa n ní'pàdé ní èemẹjì ní ọ̀sẹ̀. Ìpàdé ọjọ́ Monday àti ìpàdé ọjọ́ Friday. Ìpàdé ọjọ́ Monday ni bí a ṣe máa ń ṣètò bí iṣẹ́ ọ̀sẹ̀ tuntun tí ó máa ṣe rí. Bí a máa ṣe ṣà, bí a máa ṣe arrange iṣẹ́ tí a fẹ́ ṣe lọ́sẹ̀ tuntun. Ẹ̀ iṣẹ́ ìparí ọ̀sẹ̀ Friday. Ìpàdé ìparí ọ̀sẹ̀ ni bí gbogbo nǹkan tá sọ pé a fẹ́ ṣe fún ọ̀sẹ̀ òun, kónkálúkú so ǹkan tó ṣe, bóyá à parí e àbí à pári e fún ọ̀sẹ̀ òun. Èemẹjì ni wọ́n á ṣe ìpàdé ní ọ̀sẹ̀.

Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun dáadáa láti lọ gbátẹ́gùn. Etí òkun jẹ́ ibi tí omi pọ̀ sí tí wọ́n lè jókòó sí láti máa wo bí nature ṣe rí, láti máa wo bí ibi iri ayé ṣe rí. Orísìírísìí nnkán lowa létí òkun, èrò wá ń pọ̀ lọ́ ma wá síbẹ̀. Àwọn tó n pẹja náà bí wọ́n a gbé bóòtù wọn kọjá, wọ́n á pẹja. Ẹni tí ó wá rajà náà lè wà ńbẹ̀ tó wá rẹjà. Ẹni tó wá bẹ̀ wá ṣẹ fàájì náà wa ńbẹ̀ tó wá ṣẹ fàájì. Èrò màan pọ̀ ní etí òkun dáadáa, especially ní ọjọ́ ìsinmi torí ẹgbọ́n mi wọ́n rí pé bí i táwon tí wa gbafẹ́ láti ṣẹ fàájì ni etí òkun jẹ́ fún elòmíìgun.

Mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni, orúkọ mi ni Adékúnlé. Èyí já sí pé ọmọ ọkùnrin kejì tèyàn bá bí lọ́ máa ń jẹ́ Adékúnlé. Délé jẹ́ ọmọ ọkùnrin kẹta náà. Te ba sha ti bí ọkùnrin kan rí, to tun wa bí ọkùnrin mì, àwọn náà ó sọ ni Adékúnmi. Torí nílẹ̀ Yorùbá Adé ni ọkùnrin. Torí ẹ Adékúnlé, Adépọ̀ṣì.

Mo máa ń ṣe eré, eré ìdáni larayá. Mo máa ń ṣe ìdáni larayá. Mo ma ṣe eré ìdáni lara physical exercise. Láàárọ̀, mo máa ń joggi láti kìlómítà kan sí kìlómítà kejì. Ní gbogbo ọjọ́ ìsinmi bí mo ṣe máa ń ṣe ìdárayá ní yen. Ni àárọ̀ kùtùkùtù tí m bá ti jí, tí m bá ti mú omi glass cup kan, mà á ṣe eré ìdárayá lọ. Mà á joggi láti kìlómítà kan sí èkejì lójoojúmọ́

Àjọ̀dún wo ni tí mo fẹ́ràn jù lọ yẹn ni àjọ̀dún kérésì. Torí gbà kérésì, ẹbí ara, ojúlùmọ̀, gbogbo àwọn tí eyan ti rirà tipẹ́, gbogbo wọn lo ma wá sílé. Wọ́n á ṣe àyájọ́ àjọ̀dún kérésì. Wọ́n á se ìrẹsì, ìdáná, se oúnjẹ tó pọ̀. Everybody á ríra wọn. Awà jọ jiròrò, sọ̀rọ̀ ńi pa iṣẹ́ àti bi gbogbo nkan n ṣe ń lọ.

Ẹni tó bá jẹ́ mo jẹ́ máa ń kí àwọn ènìyàn nílé Yorùbá. Ẹni tó bá jẹ́ àgbàlagbà tó bá jù ìyàn lọ, èèyàn máa ń dọ̀bálẹ̀ fún ni. Ọkùnrin, ó máa ń dọ̀bálẹ̀, obìnrin ó máa ń kúnlẹ̀ fún àgbàlagbà. Bọ́ ẹni tó bá jẹ́ pé ẹ jọ́ orí kan náà jọni wá, a kì í nídi láti dọ̀bálẹ̀ àbí láti kúnlẹ̀ fún ọlọ́rẹ̀ẹ́nibẹ̀. Èèyàn ó jọ kí èèyàn ní kíkí lórí ìdúró. Bọ̀ tí ẹ̀ pe àgbàlagbà ni èèyàn fẹ ki Nílé Yorùbá, bá jẹ́ ọkùnrin, ni wàá dọ̀bálẹ̀ kí i. Tí ẹ̀ ba pé obìnrin, wà á kúnlẹ̀. Obìnrin wà á kúnlẹ̀ kí àgbàlagbà, ọkùnrin máa ń dọ̀bálẹ̀ kí àgbàlagbà ni.

Ọjà tó wà nítòsí ọ̀dọ̀ mi ní mo ti ń lọ ra ǹkan. Ìmọ̀ ẹ̀ kọ̀ọ̀kan tí ń bá dé ri aye lọ sí ọjà lọ ra ǹkan. Wọ́n ra ǹkan ní orí Jumia àbí kí rá ní Konga. Wọ́n ra ǹkan ló lọ ra àwọn ǹkan oríṣìíríṣìí bí oúnjẹ, oúnjẹ, lè rà coffee àbí bí ata tomato oríṣìíríṣìí ǹkan mọ́ ra wọ́n lọ ra lọjà.

Mo ma n fi tùràrí, mo ma n fi tùràrí dáadáa. Tùràrí dára láti ma fin. Bí n bá fi tùràrí, turari maa n jẹ́ kí eyàn look decent. Ó ma jẹ́ kí gbogbo ara wá já fíkanfunkán. Tí ẹ̀eyan n bá lọ sí ọ́fíìsì láaro àbí tó n lọ sí òde kan tó bá lo tùràrí, ó ma n jẹ́ kí yàn smell nice.

Mo máa ń rìnrìn àlàáfíà. Ìrin jàgídí jàgan ò dáa fún ọmọlúwàbí. Ọmọlúwàbí ló máa ń rìnrin jàgídí jàgan. Ọmọlúwàbí kò kin rin jàgídí jàgan. Rin, ọmọlúwàbí máa ń rìnrin àlàáfíà ni. Ìrin àlàáfíà dá púpọ̀. Tí ń báa ń rìnrin àlàáfíà, ọkàn ẹ ó bá lẹ. Kò ní sí ílà ílo, kò ní sí ìpáyà, pé èyàn páyà pe Nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, pé àbúrò kan fẹ́ ṣẹlẹ̀. So, ìrin àlàáfíà ṣe kókó. F'ọmọlúwàbí ó dára kí ènìyàn máa rìnrìn àlàáfíà.

Bí mo ṣe má ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi pọ̀ gan. Àkàga ọjọ́ ìsinmi ni mo máa ń ráyè jù láti wà pẹ̀lú wọn. Ọjọ́ Sunday, ní ọjọ́ Sunday ọjọ́ ìsinmi, tá bá ti lọ church ní àárọ̀, tá bá ti dé ní ago méjìlá, tá bá ti jẹun tán, tẹ́ everybody bá ti sinmi, tó bá ti di ìrọ̀lẹ́, a lè ṣeré lọ sí beach àbí ká lọ sí ẹ sínímà a lọ wo fíìmù àbí ká lọ sí ká lọ kí ọ̀rẹ́ wa kan tó ti pẹ́ tá ti ríra tó jẹ́ ọ̀rẹ́ tó ti di mọ̀lẹ́bí a lè lọ kí wọn. Bí mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi ni.

Mo máa ń wọ ago ọwọ́, ago owo ni mo maa n wo, ago ọwọ́ tí mo ní pe oríṣìíríṣìí, mo ní ago ọwọ́ oní chain, mo ní ago ọwọ́ oní rọ́bà, eh mo ní ìto jẹ́ digital, mo dẹ̀ ní ìto jẹ́ analog. So ma n wọ ago ọwọ́, ago ọwọ́ a ń buyì kun ọmọ ọkùnrin àtọ́mọbìnrin tí eeyan bá wo ago ṣọ́wọ́, ó máa ń jẹ́ kí ẹyin, kí èèyàn fine dáadáa, a máa jẹ́ káso yo lára èèyàn tí ẹ̀ bá ń wo ago ṣọ́wọ́, so ago ọwọ́ dà?

Àkókò mélòó ni o má ń ṣètò ago jíjìn rẹ? Mo má ń ṣètò ago jíjìn mi ní ago márùn-ún àárọ̀, n torí mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe ní kùtùkùtù àárọ̀. Má a ṣe ẹsẹsáísì díẹ̀, má a ṣe ẹsẹsáísì ránpẹ́, mo má a gba ìgbadúra, mà a ṣe oúnjẹ tí mà a gbé lọ ibi iṣẹ́ ní àárọ̀ àti bi snacks tí mo tún lè jẹ. Mà a ṣètò àwọn snacks díẹ̀ tí mo lè jẹ lọ́sàn. Torí ẹni mọ́ se má ń ṣètò ago jíjìn mi ní ago márùn kí n lè tètè dé ibi iṣẹ́ ní ago mẹ́sàn àárọ̀ ni mọ́n ma wọṣẹ́

Gé tí mo bá ṣé n sì dáadáa pọ̀ o. Mo mọ oúnjẹ tó pọ̀ dáadáa bí a ṣé ń se. Mó ń ṣe ìrẹsì, mó le tẹ ẹ̀bà, mó le ro amala, mó lè sé ẹ̀wà. Kosi óunjẹ́ olójú oúnjẹ ilẹ̀ Yorùbá tí mò ń bá shen ṣe. Sùgbọ́n tẹ́ pé ìrẹsì ni. Tí wọ́n bá fẹ́ se ìrẹsì, àma á kọ́kọ bu omi sí orí iná. Tí omi bá ti gbóná díẹ̀, àwa á ṣan ráìsì, àwa á ṣan, taba ti ṣan adàsi. Tí wọ́n bá ti tó ìṣẹ́jú bí iṣẹ́jú márùn-ún, mẹ́wàá díẹ̀, àwa á fi yọ díẹ̀ síi. À á fi yọ díẹ̀ síi. Àw á yẹ̀wò lẹ́kọ̀ọ̀kan. Tí ráìsì ọ́n bá ti rọ, to omi inuẹ bá ti gbẹ, àwa á sọ, ìyàn á kan dín ata sí. Á ti din ata sí, ó ti jíjí jẹ́ nìyẹn. Á ti ń se ìrẹsì nìyẹn.

Bí mo ṣe ń rí àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni pé tí máa ń bá yàn sọ̀rọ̀ ní orí fóònù tí mò ń sọ̀rọ̀, mò wan sọ̀rọ̀ pẹ̀lú confidence, èmi o kí n kánjú bá yàn sọ̀rọ̀. Ìlà pẹ̀lú ìlà kò ṣe pàtàkì, bọ̀ tí nǹkan tí ènìyàn bá ń sọ, pelu ẹni tí ènìyàn bá ń sọ̀rọ̀ lórí ìlà bá ṣe kúkú, kò nídí kí ènìyàn kánjú, eeyan ní láti ṣe sùúrù. So that eeyan a lè conclude nǹkan tí ènìyàn jọ ń sọ, pelu ẹni teèyàn jo ń sọ̀ pelu eni teeyan ba soro.

N o ṣe bẹ́ẹ̀ fẹ́ràn ríra oúnjẹ ní òpópónà. Ẹ̀koọ̀kan ni mó máa ń rá oúnjẹ ní òpópónà. Ijo tí mo máa ń rá oúnjẹ ní òpópónà ni ojo tí mo bá pẹ́ jí. Mo bá pẹ́ jí, kùtùkùtù five àárọ̀ mọ tí máa ń jí bọ̀ tí mo máa ń jí níbi ago méje tó ti rẹ́ mi, mo máa jí bí i ago méje. Kò ṣà yé àti dáná mọ ni mo máa lò rán oúnjẹ ní òpópónà. Oúnjẹ òpópónà, ó daa bọ̀. Èmi fẹ́ràn kí maa dá iná fúnra mi kí n jẹ, dà n kí maa rán oúnjẹ ní òpópónà lọ.

Àwọn má ń jẹun nínú ọkọ̀ tí a bá wà nínú traffic tí traffic kan pọ̀ tí ebí sí ń pa mí. Àwa má ń jẹ nínú mọ́tò a jẹun nínú ọkọ̀ torí oúnjẹ ṣe kókó. Mi ò gbọdọ̀ fi ìtìjú kárùn. Kéèyàn wá wòó pé torí pé ebi ń paá, tó dẹ̀ lóúnjẹ nínú báàgì kó wá torí pé òun wà nínú mọ́tò kò ní jẹun. Iyẹn ò dáa. Mo máa ń jẹun nínú mọ́tò tí ebi bá ń pa mí, màá jẹ nínú.

Rárá, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo ní dáyárì tí mo máa ń kọ ǹkan sí. Tóri ẹ́ mọ̀ ṣe màá ń kọ ìwé pẹ̀lú ọwọ́, tí mo bá fẹ́ lo dáyárì, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Atíǹkan tí mio bá fẹ́ gbàgbé ni mo máa ń kọ sí inú dáyárì. Torí tí mo bá ti kọ́ sí inú dáyárì, mi ò ní lè gbàgbé ẹ. Tóri ẹ́ mọ̀ ṣe màá ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Tí bá wà níbi iṣẹ́ náà, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Boya a wà ní míítì, mò ń kọ àwọn ǹkan lọ́wọ́ tó ṣe pàtàkì tó ṣe kókó sílẹ̀, mo máa kọ́ pẹ̀lú ọwọ́ sínú ìwé ni.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi keyholder. Mo ní keyholder, tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi keyholder ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, torí keyholder yẹn máa ń pa kọ́kọ́rọ́ mọ́. Mo ní kọ́kọ́rọ́ tó pọ̀, kọ́kọ́rọ́ mi pọ̀, kọ́kọ́rọ́ mọ́tò, kọ́kọ́rọ́ ilé, kọ́kọ́rọ́ ọ́fíìsì wà ń bẹ. So mo wáa ń lo keyholder láti di gbogbo kọ́kọ́rọ́ papọ̀ sí ojú kan so that kò ní tètè sọnù. Bí èyàn báa ń di kiri lẹ́yọyo, ó ṣe é ṣe kó tètè sọnù kí èyàn máa pàrọ̀ kí nì ojòjúmọ́. But tí èyàn bá lo keyholder, ó máa ń jẹ́ kí key pẹ́. Ẹ̀yàn a te te rántí pé à mi kò sì key lọ́wọ́ mi, so keyholder ṣe kókó tí ẹ̀yàn bá ní kọ́kọ́rọ́ tó pọ̀.

Mo ma n fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún tí wọ́n bá ṣe extra time a ma ṣiṣẹ́ kọjá ìyè akoko toye kan ṣiṣẹ́ lọ àbí òṣìṣẹ́ tó bá nílò ká fún ní kóriya pé ó ṣiṣẹ́ takuntakun ma fi kún owó òṣìṣẹ́ íru ósise bẹ́ẹ̀. Ó dáa latí máa fowo kún owó òṣìṣẹ́, npe teeyan baa fowó kún owó òṣìṣẹ́ ni pé èèyàn encourage e láti ṣiṣẹ́ òun dáadáa, ènì to báá dẹ́ siṣe dáadáa, eyan ni láti ṣàkóríyá fun, so ó dára púpọ̀ láti máa fowó kun owo òṣìṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ takuntakun láti ṣe kóríyá fún wọn.

Rárá, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí o. Mo ti ṣe ọ̀fẹ́ rí fún ọ̀rẹ́ mi kan tó nílò ìrànlọ́wọ́ ní ibi iṣẹ́ tie torí pé iṣẹ́ pọ̀ níwájú rẹ̀ láti ṣe. Ó dẹ̀ gbọ́dọ̀ meet up táìmù tí ó yẹ kó submit proposal hàn. So, mo si'ṣe ọ̀fẹ́ fún torí ọ̀rẹ́ mi tó súnmọ́ mi gidigidi gan ni. Ọ̀hun nà tun ma n wúlò fún mi. Torí lojẹ̀ kí n ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún.

Tí wọ́n ń ṣètò owó iṣẹ́ ìparí oṣù ni a máa ń san owó àwọn òṣìṣẹ́. Òṣìṣẹ́ kọ̀ọ̀kan ló ní account nọ́mbà báǹkì kọ̀ọ̀kan tí wọ́n ń lò. Gbogbo wọ́n ló sì fi account nọ́mbà báǹkì tí wọ́n lò sílẹ̀. So inú báǹk account wọn ni a máa san owó oṣù wọn sí. A kì í san cash f' ẹni kankan. So báǹkì account ni a máa ń ṣètò owó àwọn òṣìṣẹ́.

Wọ́n má ń ṣe àtúnlo nǹkan. Oríṣìíríṣìí nǹkan ni ẹ̀èyàn lè ṣe àtúnlo rẹ̀. Èèyàn lè ṣe àtúnlo aṣọ, èèyàn lè ṣe àtúnlo ago, èèyàn lè ṣe àtúnlo bàtà. Oríṣìí nǹkan ni èèyàn máa ń ṣe àtúnlo ẹ̀. Bó nǹkan tí kòbá tì bàjẹ́, tí ó ti ya, tí ó ti dínkù rárá dáadáa, ẹ̀ ẹ̀èyàn ṣì lè ṣe àtúnlo ẹ̀. Bó nko tó bá ti bàjẹ́, tó ti dí nko radaradá, tí ò dá mọ́, èèyàn lè má ṣe àtúnlo erú nǹkan bẹ́ẹ̀.

Ẹmu máa ń ka ìwé, wọ́n ń ka ìwé ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀pọ̀ ìgbà ni mo maa ń ka ìwé. Tí mo bá ní ìsimi rán pẹ́ lẹ́nu iṣẹ́, library wà, mo lè lọ sí library kí n ka ìwé. Wọ́n ń ka ìwé, mo lè ka newspaper àbí kí n ka ìròyìn lórííí fóònù mi. Agaga newspaper, a máa ń ní newspaper ní ibi iṣẹ́ wa. Ni àràárọ̀ wọ́n á fún newspaper wa. So, ẹni tó bá ní ìsimi rán pẹ́, ó lè ka newspaper.

Mo máa fi fáìlì mi pamọ́ sí orí cloud, orí iCloud, bọ̀ kò kì í ṣe gbogbo fáìlì náà ni ì wọ́n lè fi pamọ́ sórí iCloud. Nítorí àwọn fáìlì tó bá ní ìwúlò tí eyàn ò bá fẹ́ sọnu eyàn lè fi sọ pamọ́ sórí iCloud. Àwọn fáìlì kọ̀ọ̀kan wa to je wipé kò ní ìwúlò fún iwọ́n gba ọjọ́ díẹ̀ ni, so iru àwọn fáìlì bẹ́ẹ̀ eyan o need láti fi sí orí iCloud. Àwọn fáìlì tó bá ṣe pàtàkì tó ṣe koko teyan mọ̀ pé eyan o fẹ́ sọnu nìyan lè fi sórí iCloud.

Oríṣìíríṣìí ìyí ló wà. Èyàn lè gba yìí níbi iṣẹ́, èyàn lè gba yìn ní àárín ẹgbẹ́ e láàrín ọ̀rẹ́, èyàn de tún lè gba yìn biya lejòsìn. But to ba jẹ pé bíṣẹ́ ni tí èyàn bá ṣíṣẹ́ Koriya tó lè mú lọ síwájú ìtẹ̀síwájú wa ilé iṣẹ́ èyàn a gbà yìí ń bẹ. Tobaje pe láàrín ọ̀rẹ́ ni tí èyàn bá ní contribution tàbí ẹ pé contribution tó le to jẹ́ kí àwọn ọ̀rẹ́ kí gbogbo ti gbogbo benefit from it ni ìyẹn a gbà yìí. Toba dẹ́je bí ile ìjọsìn náà ni tí contribution bá wà ọ̀standin eyẹn a gbà yìí. Ó dependi lorí ibi tí èyàn bá wà ni èyí tí èyàn a ṣe gba wọ́n á ṣe rí.

Mo máa ń mú àwọn èrò tuntun wá ni pé bí nǹkan bá ṣe rí ní èrò tuntun yẹn má ṣe wá. Bí situation kan bá ṣe wá, tí situation kan yẹn bá gba nǹkan tí ó yẹ kí èyàn fárabalẹ̀, tí ó ṣe àwọn èrò pàjáwìrì ẹ̀n ẹ̀n èyàn a fárabalẹ̀ ṣe research lórí ẹ̀ láti mọrú èrò tó yẹ kí ẹ̀yàn mú wá. Research ṣe kókó nípa èrò láti mú èrò tuntun wá àti bí nǹkan tó níidí èrò bá ṣe rí wọ́n á ṣe ṣe pàtàkì sí.

Ilé ìkàwé ni library tí eyan á ń jókòó sí láti kàwé. Oríṣìíríṣìí ilé ìkàwé ló wà. Public library wà tó jẹ́ ti ìjọba, private library dẹ̀ wà tó jẹ́ ti aládàáni. Ẹ̀ Ọ̀pọ̀ ìgbà ní ilé, ilé ìkàwé public library ni mo máa ń sábà lọ. Êyí ni mo má ń sábà lọ ní ọ̀pọ̀ ìgbà. Tí mo bá rò pé mi fẹ́ lọ sí cinema àbí mi fẹ́ wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo lè lọ sílé ìkàwé public library ti ìjọba láti lọ kàwé. Àmọ́ private library, a rí private library kékeré kan ní ibi iṣẹ́ wa. Toje pé ẹni tó bá ní ìsinmi ránpẹ́, tó bá gán fẹ́ ìdáwà láti ka ìwé díẹ̀. Ẹ̀ ẹ̀ yẹn ni private library iyẹn wà.

Mi mo bí a ṣe ń tún àwọn nǹkan kan ṣe bí irú genarétọ̀ mi ṣìín, tí ó bá ní fault, ẹ̀, fúnra mi ni mo màá n ṣe. Although mi ṣebẹ̀ ni ìmò tó jìn lè b lọ títí nínú ẹ̀, but àwọn nǹkan kéékèèké bí púlọ̀gì, a fẹ́ tún púlọ̀gì, a fẹ́ change oil, ẹ, bí ó fẹ́ ní di sáfíìsì, ẹ, ẹ, mo lè ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀. Mo lè sáfíìsì ẹ̀. Bùt tóbá jé pé ẹ́ngìnī nọ̀kì, a fẹ́ ríìgì ẹ́ngìnì, mi ò lè ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀. Àwọn nǹkan kéékèèké tí mo le ṣe o jú, wọ́n fẹ́ ṣe sáfíìsì ẹ́ngìnì, wọ́n fẹ́ change oil, wọ́n fẹ́ change púlọ̀gì, mo lè ṣe gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀. Ìyen ní ara genarétọ̀

Rin orí òke ni kí wan máa gun bíia staircase àbí orí àpáta. Ẹ ó dára láti máa rìn òkì torí ìgbà tí ẹ máa ń ṣe exercise ni ẹ ń rìn òkì. Mo ti rìn òke rí ìgbà tí mo lọ sí orí òko Erin Ijesa Waterfall, waterfall ni. O ní seven step, seven step òun. Òke méje ló ní. Òke méje òún kí ẹn ti o tó lé rìn já láti òke kí n so òke Keke. Ìyẹn á lò tó almost be five hours, sọ tí mo ti gun òke òun rí. So oríṣìíríṣìí òke lọ̀dọ̀ pé pé step wò ni, step wò lè olókè méje, èèyàn lè gun tí ẹ̀yàn fẹ́ ṣe ẹ rìn òkì. Mo ti fẹ́ ṣe ẹ rìn òke rí.

Àmì ìràwọ̀ ni àmì tí èèyàn gbe wa sí ayé láti mọ ìlànà bí ìgbésí ayé ẹni náà ṣe rí. Èmi ò mọ àmì ìràwọ mi ò. Mo mọ̀ pé àwọn kan wà tí wọ́n ma ń yẹ̀ wo pé báyìí ni àmì ìràwọ̀ èèyàn ṣe rí, ṣùgbọ́n èmi ò mọ àmì ìràwọ̀ rí.

Ọjọ́jẹ́ ti mo fẹ́ràn nínú ara mi ni one horsepower AC. Àwọn AC one horsepower yẹn ò kí ń ṣe bẹ́ẹ̀ jẹ́ ná púpọ̀. Hmm, torí tí ẹ̀ bá dára two horsepower wọ́n á jẹ́ná wọ́n á fa iná. Torí one horsepower AC kò kí ń fa iná tó pọ̀, ó yà máa mú ilé tutù. Ó máa mú ilé tutù.

Mo maa ń fi aṣọ bo ara mi nigbà tí mo bá fẹ́ sùn torí òtútù àbí torí ẹ̀fọn mọ́síkíto. Ẹ̀, torí ẹ ni mo se maa ń dán aṣọ ibora tí n bá fẹ́ sùn. Aṣọ ibora duvet ti mo dẹ̀ n lónìí ó thick dáadáa. Aṣọ ibora tó thick ni mò ń lò. Duvet tó thick white, white dẹ̀ ní. Mo máa ń fọ̀ ọ́ ní ẹẹkan ní ọ̀sẹ̀ torí mi i kí n ráyè láti fọ̀ ọ́ ní ẹ̀ẹ̀méjì àbi eemẹ́ta lọ́sẹ̀. Ẹ̀ẹkan lọ́sẹ̀ ni mo máa ń fọ̀ ọ́ torí ibí iṣẹ́ ni ò jẹ́ kí n ráyè atí màá fọ̀ ọ́ ní gbogbo ìgbà but ẹẹkan lọ́sẹ̀. Ọjọ́ Sunday ni mo máa ń fọ̀ ọ́. Mo dẹ̀ ní láti fọ̀ ọ́ lenìí Sunday.

Ojú mi dára, mi kì í lo ìgò. Àwọn tí ojú bá ń dùn ni wọ́n á lo ìgò tí doctor bá recommend fún wọn. Ṣùgbọ́n ojú tèmi dára, ojú ó dùn mi, ojú mi ń ràn kete kete, lójú mi ń ríran. Nítorí àwọn oúnjẹ tí mo de maa ń jẹ ni. Mo máa ń jẹ oúnjẹ vegetable, mo máa ń jẹ èso, àwọn nǹkan tó dáa jù fún ojú ènìyàn. T'ẹyan bá ti ń jẹ àwọn nǹkan bái, ojú ènìyàn ó máa ń ríran kete kete, t'eyan ba tuń jẹ ẹja, ẹja náà máa ń jẹ́ k'ojú èyàn ríran dáadáa.

Mo máa n lọ sùn ní dẹ́dẹ́ aago mẹ́wàá alẹ́ ni mo wáa lọ n sùn. Dẹ́dẹ́ aago mẹ́wàá alẹ́ ni mo wáa lọ sùn. Bá ti di aago mẹ́wàá alẹ́ báyii, mo máa lọ sùn. Torí kí n lè tẹ̀tejí ní aago márùn-ún àárọ̀ kùtùkùtù láàárọ̀ ni màá lọ bí iṣẹ́. Torí ẹe ni mi ṣé máa ń tètè sùn ní aago mẹ́wàá, tí màá ti dẹ́dẹ́, tí màá ti se oúnjẹ tí mo fẹ́ jẹ ní alẹ́, tí màá ti dáná tán. Máa dáná tán báyii mi kì í ṣe bẹ́ẹ̀ wò tẹlifíṣàn, màá fi fóònù mi sẹ́gbẹ̀ẹ́ mi. Máa rí pa fóònù mi, àláàmù fóònù mi to ba ti jí mi ní aago márùn-ún.

Ní ọ̀sán mo máa ń jẹ oúnjẹ èso bíi pineapple àbí ọsàn. Mo tún máa ń jẹ chocolate. Àwọn nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán nìyẹn. Mi kì í ṣe bẹ́ẹ̀ jẹ àwọn oúnjẹ tí ó bá wúwo ní ọ̀sán, mi kì í jẹ bí òkèlè bíi ẹ̀bà, fùfú, iyán, mi kì í jẹ àwọn nǹkan báyẹn lọ́sàn-án. Àwọn oúnjẹ tó bá láìtì ni mo fẹ́ràn kí wọ́n máa jẹ ní ọ̀sán. Ehn, mo lè jẹ snacks àbí kí n jẹ èso bíi apple, ọ̀gẹ̀dẹ̀, ehn, àbí kí n jẹ chocolate.

Wọ́n máa ń gbá àwọn èèyàn sí ibi iṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n bá ṣe mọ̀ọ́ṣẹ́ ṣe sí. Certificate náà dẹ́ wà very very important. Tí ẹ̀yan bá fẹ́ gba'yan ṣìṣẹ́, certificate ẹni bẹ́ẹ̀ àti qualification pẹ̀lú experience tí iru ẹni bẹ́ẹ̀ bá ní gbọ́dọ̀ lọ pẹ̀lú ìbámu iṣẹ́ tí ẹni ẹ fẹ́ ṣe. Tí certificate ò bá lọ pẹ̀lú ìbámu iṣẹ́ tó fẹ́ ṣe, at least o gbọ́dọ̀ ní experience tó pọ̀ dáadáa ní ẹnu iṣẹ́ òun láti ṣe, so that a lè ṣe iṣẹ́ òun dáadáa.

Mo ní ìfọ̀ruko sílẹ̀ ní ilé ìdárayá. Mo ní ìfọrukọ sílẹ̀ ní ilé ìdárayá tí mo forúkọsílẹ̀ bẹ́ẹ̀ la tí wọ́n ṣe ẹsẹ́sáìsì ní ẹ̀mejì ní ọ̀sẹ̀. Ṣùgbọ́n ẹ̀kan lósè lemi má a ń lọ. Torí ibẹ́ẹ̀ la tí màá gym center, la tí wọ́n gbé gym, la tí wọ́n gbé irin ta fi ṣe ìdárayá. Oríṣìíríṣìí masini ṣe ń dùn wa níbẹ̀. Tí wọ́n lè fi sáré wa, tí wọ́n lè fi jọ́ọ̀gì wa, tí wọ́n lè fi fẹ́ aya tí a fi ẹ́ ẹ́ ẹ́ ẹ́ tí a fi ṣe muscle pull up o wà. Mo ní, mo ní ìfọ̀rùkọsile níbo ilé ìdárayá gan o forúkọ sílẹ̀. Kò se bẹ́ẹ̀ jìn sí ilé ọ̀dọ̀ ni. Mo máa ń jọ́ọ̀gì lọ síbẹ̀ ní àárọ̀ ni. Kò ju five minutes jọ́ọ̀gìnig lọ. Tí mo bá tún bọ̀ padà, màá tún jọ́ọ̀gì bọ̀ padà.

Mo máa ń ra nǹkan tó pọ̀ ní orí internet. Mo máa ń ra fóònù ní orí internet láti owo Jumia àbí Temu. Mo máa ń ra nǹkan tó pọ̀ ní orí internet, mo máa ń ra fóònù, mo máa ń ra aṣọ, mo máa ń ra báàgì, mo máa ń ra ago. But kí n tó le ra nǹkan, màá kọ́ lọ sórí áápù boyà Jumia àbí Temu mo fẹ́ ra, mo fẹ́ lò. Màá lọ wo customer review. Customer review yẹn ṣe kókó láti mọ èrò tí àwọn tí ó ti rà tẹ́lẹ̀ kó ní nípa nǹkan tí mo fẹ́ rà. Ti mo bá rí pé ogún wọn ti comment dáadáa lórí ẹ̀ pẹ̀ à, ọjà tó ṣe dáadáa, táwọn rí, táwọn gbádùn, èmí náà màá rà. Sugbon tí customer review e o bá ti dà, mi ò ní rà.

Ìbáṣepọ̀ tó dánmọ́nrán ló wà pẹ̀lú èmi àti àwọn làbà ṣiṣẹ́ pọ̀ mi. A máa ń fẹ́ ti a máa ń ṣe pàpọ̀ gẹ́gẹ́, as a team. Bá a ṣe ma n ṣiṣẹ́ papọ̀ ni, ọ̀gá wa máa ń fún wa ní task tí wa gbọdọ̀ jọ ṣe papọ̀ àsè team. So, a dẹ̀ gbọ́dọ̀ accomplish ẹ̀ kí ọ̀sẹ̀ tó parí, àwa fẹ́ submit report task tí ọ̀gá fún wa, àájọ submit ẹ̀ papọ̀. So torí náà ìbáṣepọ̀ tó dánmọ́nrán ó wà láàárín wa láti lè complete task tí ò bá sí iìdàpọ̀ ẹ. Ìbáṣepọ̀ tó dánmọ́nrán ó máa ṣe, ó máa ṣòro láti parí task ọ̀hún tán fún wa.

Ẹgbẹ́ eré ìdárayá agbábọ́ọ̀lù Arsenal ni mo nífẹ̀ẹ́ sí jù lọ. Arsenal Football Club. Àti kekere ní mo ti ń sọpooti Arsenal. Torí nǹkan tí emi fi ń support Arsenal ni pé torí pattern of play wọn, bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù won, ó jẹ́ kí n nífẹ̀ẹ́ wọn púpọ̀. Èmi ò nífẹ̀ẹ́ agbábọ́ọ̀lù torí pé boya wọn ń gbá cup àbí, núù. Torí pé wọ́n ṣe ń discipline. Bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal jẹ́ team kan, ẹgbẹ́ kan, eré ìdárayá kan tó ní discipline, tó ní discipline lọ́pọ̀lọpọ̀. So agbábọ́ọ̀lù wọn, pattern of play wọn de máa ń wu mi. Wọn ò kí ń gbá bọ́ọ̀lù tó bàbá bọ́, tó bàbá bọ́, bápa gbogbo òpin lẹ́sẹ̀ bí àwọn agbábọ́ọ̀lù ìbí ti Chelsea ṣe ń gbà sí wọn. Èmi mo fẹ́ràn agbábọ́ọ̀lù Arsenal.

Obìnrin ni wọ́n máa ń lu etí. Etí nílú jẹ́ fún oge fún obìnrin àti kékeré ni wọ́n sì máa ń lu etí fún obìnrin. Tí wọ́n bá jẹ́ ọmọbìnrin lè jẹ́ látọ̀ọ́ oṣù mẹ́fà orí ìdí ọmọ oṣù mẹ́ta ni wọ́n ti máa ń lu etí fún wọn. Etí rírú ni wọ́n fi ń se òkè tí wọ́n fi ń yẹ̀rìǹgi sí, àbí wọ́n fi ń yẹ̀rìǹgi sí etí obìnrin tó máa ń lu etí.